Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Hmm, rárá o, n kò mọ àmì ìràwọ̀ mi o. N kò mọ àmì ìràwọ̀ mi rárá. N mo bá mọ̀, n bá sọ. Ṣùgbọ́n n kò mọ àmì ìràwọ̀ mi. Rárá, n kò mọ.

Ṣoo fẹ́ran wíwo àwọn ìràwọ̀? Hmm ìràwọ̀ yàtọ̀ sí ìràwọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ìràwọ̀ tí ojú ọ̀run ni tó máa ń wà ní ẹ̀gbẹ́ òṣùpá, ẹn, ó rọrùn láti wo. Mo fẹ́ran rẹ̀ láti máa wò torí wọ́n tóbi jura wọn lọ wọ́n sì tàn jura wọn lọ.

Ṣé o fẹ́ràn à lo ẹ̀rọ ìgbésókè? A! N kò mọ ẹ̀rọ ìgbésókè náà o. Ìbéèrè oun o, ó rujú díẹ̀. N kò mọ ẹ̀rọ ìgbésókè. Kò ní jẹ́ kí n dáhùn bóyá mo máa lò tàbí wọn kì í lò, torí pé wọn mọ ẹ̀rọ ìgbésókè náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Èmi kì í jẹ oúnjẹ tó kù. Mo lè tọ́jú ẹ̀ fún àwọn ọmọdé tàbí kí a fún àwọn tó bá nílò rẹ̀. Èmi kì í jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù rárá.

Báwo ni o ṣe ma lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Wọ́n ma lo àkókò pẹ̀lú ẹbí mi lọ́nà tí ó gbádára. Ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún siọni.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Hmmm mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àwọn oníbàárà mi. Èmi kì í jẹun lójú àwọn oníbàárà mi. Boya kí wọ́n o tó dé tàbí lẹ́yìn tí wọ́n bá lọ tán. Mo máa ń jẹ oúnjẹ tẹ́mi.

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, ẹnikẹ́ni tí ó bá, tí ó bá ṣe ohun tí kò bá dára, wọ́n máa ń lé, wọ́n á lọ. Níwọ́n ìgbà tí wọ́n bá ti jẹ̀bi, ki wọ́n máa lọ ni. So nítorí ìdí mi, mo máa ń lé ẹnikẹ́ni tí ó bá ṣe àṣẹ máṣe tí ó jẹ̀bi. Ó yá, mo ti kìlọ̀ fún bí ẹ̀ kan tàbí ẹ̀ méjì, ṣugbọn bó bá tó gbóǹgbóǹ, màá ni kọ́, máa lọ. So kò sí wàhálà níbẹ̀

Kí ni èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, ọjọ́ iwájú yóò dára. Ìrọ̀ré náà là ń lépa nípa gbígbìyànjú, gbìyànjú nípa ìfẹ́ ìfi ọkàn kan ṣiṣẹ́, ìjẹ́ olóòótọ́ nínú iṣẹ́. So ìrọ̀ré ni a ní fún ọjọ́ iwájú kí Olúwa kó fún wa ní ọjọ́ iwájú rere. Àmín.